Omi tó máa ń mu lójoójúmọ́ pọ̀ tó, hmmm, mo tilẹ̀ máa ń mu tó ìwọ̀n omi lítà márùn-ún lójoójúmọ́. Mo máa ń ṣẹ́ẹ̀tì àláàmù fún omi mímu, mo sì máa ń ríi pé mo mu omi dájúdájú torí pé omi dára fún àgọ́ ara wa, ó dára púpọ̀

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ni ọ̀pọ̀ ìgbà, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún agbègbè tí mò ń gbé. Ni ọ̀pọ̀ ìgbà, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn mọ̀lẹ́bí, mo sì ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún ẹni tí ń kò mọ̀ rí. Ó dára láti máa ṣe iṣẹ́ ọ̀fẹ́, ó máa ń fúnni ní ayọ̀ ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo máa ń sùn ní ọ̀sán. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ń ṣe iṣẹ́ ní òru tàbí tí mo bá kàwé ní òru, mo máa ń fi ọ̀sán sùn. Ó dára fún láti máa sùn púpọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni kò dára láti máa sùn ní ọ̀sán.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ ní ọ̀pọ̀ ìgbà, ṣùgbọ́n n kò mọ gbèdéke àbí iye ìgbà tí mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Ṣùgbọ́n mo mọ̀ pé mo máa ń fọ ọwọ́ ní ọ̀pọ̀ ìgbà tí mo bá ń ṣe ohun ẹ̀gbin, bíi ìgbọ̀nsẹ̀, kólẹ̀, tàbí fi ọwọ́ mi kó ohun ẹ̀gbin. Ọ̀pọ̀ ìgbà yìí ni mo máa ń ṣe, mo máa ń fọ ọwọ́ mi.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gbà? Ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà tó wákàtí mẹ́ẹ̀ẹ́dógún, bẹ́ẹ̀ni wákàtí mẹ́ẹ̀ẹ́dógún ni màá ń gbà fún ìsinmi oúnjẹ ọ̀sán ṣùgbọ́n ó máa ń yàtọ̀ ní àwọn ọjọ́ mi bíi àwọn ọjọ́ ẹtì tàbí ọjọ́ àbámẹ́ta. Àyà-- àsìkò ìsinmi oúnjẹ ọ̀sán máa ń pọ̀ dáradára ní àwọn àsìkò yìí.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ ju? Ẹ̀fọ́ ṣọkọ àti ewúro tàbí ẹ̀fọ́ gbúre ni mo fẹ́ràn láti máa jẹ púpọ̀. Àwọn ẹ̀fọ́ yìí dára fún àgọ́-ara, ara máa mú ara jọ̀lọ̀. Ni ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá rí ẹja kíká tàbí ẹja ojò pẹ̀lú àwọn ẹ̀fọ́ yìí, wọ́n máa dùn púpọ̀

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà ni mo máa ń sáré. Mo fẹ́ràn láti máa sá eré orí pápá púpọ̀. Ni gbogbo ọjọ́ àbámẹ́ta ni mo máa ń lọ láti lọ sá eré orí pápá ní ilé ìsàré tí ó wà ní ẹ̀gbẹ́ ilé mi.

Ṣé o mọ bí a ti ń yá àwòrán? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yá àwòrán. Mo kọ́ ìfẹ́ bí a ti ń yá àwòrán, mo sì máa ń wo àwọn fídíò kékeré lórí YouTube. Dárádára, mo kọ́ púpọ̀ bí a ti ń yá àwòrán. Mo ní ẹ̀rọ ayàwòrán bí i márùn-ún.